Ṣé o fẹ́ràn oúnjẹ, ṣe o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata ṣùgbọ́n mi ò fẹ́ràn oúnjẹ tó ṣe pé tata bá pọ̀ń bẹ́ẹ̀ ju mi ò fẹ́ràn rẹ̀. Tókó aláta ni wẹ́rẹ́wẹ́ wò ni mo fẹ́, ata tí ó pò wò ni mo fẹ́. Tókó tata bá pọ̀ ju bí i oúnjẹ náà kò da.

Ṣé o jẹ́ ẹni tí kò ń jẹ ẹran? À, mo máa ń jẹ ẹran, mo máa ń jẹ ẹran dáadáa. Kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí mo bá jẹ ẹran. Àti pé, ǹkan tó wá ṣẹlẹ̀ ni pé tí ẹni ọba ti wá dàgbà dé stage kan, ó ní àwọn ẹran kan tí ẹni ọba máa máa jẹ. Irú àgbàlagbà níìsín wọ́n ò ní lọ máa jẹ ẹran màálù, bọ̀ ọ́ lè jẹ́ ṣùgbọ́n wọ́n lè jẹ ẹran ègúnfe. Báyẹn bọ̀ ẹni tó bá sì wà ní kékeré ó sì lè jẹ ẹran, bọ̀ jí jẹ ẹran púpọ̀ jù náà kò da torí pé ẹran ó máa ń pẹ́ tó tó digest nínú.

Ṣé o máa ń fi aṣọ búra nígbà tí o bá ń sùn? Èé mi ò sábà fa aṣọ búra báyẹn, mi ò ń sábà fi aṣọ búra báyẹn. Ǹkan tó kò ṣẹlẹ̀ ni pé lẹ́ẹ̀kọ̀kan sá máa fa aṣọ búra, but ohun tó pọ̀ ju ni pé mi ò kí ń fa aṣọ búra. Bẹ́ẹ̀ ni, mi ò ń fa aṣọ búra. Ohun tó pọ̀ ju nìyẹn. Bẹ́ẹ̀ ni ohun tó pọ̀ ju ni pé mi ò ń fa aṣọ búra.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Tí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni pé màá farabalẹ̀. Mi ò ní jẹ́ kí, ẹ, ọkàn mi kó wà ló, kó wà lókè. Màá farabalẹ̀, màá rí pé mo ṣe ohun tí mo fẹ́ ṣe ní ẹyọ kọ̀ọ̀kan.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, léèkọ̀ọ̀kan ṣá, máa ń fi àwọn ohun ọ̀ṣọ́ sára léèkọ̀ọ̀kan bó ṣe ojú mi torí pé ọkùnrin lé mi. Èmi ò ráyè gbogbo o. A ń fẹ́ ọ̀ṣọ́ sára, a ń ṣe kìíní, bọ̀ obìnrin ló tún máa ń sábà ṣe búburú àwọn nǹkan báyìí.

Ṣé etí rẹ dára? Etí mi dára, etí mi dára, bẹ́ẹ̀ni etí mi dára. Kò sí ǹkan tó ṣe etí mi, mò ń fi, mò ń fi etí mi gbọ́rọ̀, etí méjèèjì mò ń fi gbọ́rọ̀ dáadáa. Kò sí ǹkan tó ṣe etí mi, etí mi dára. Gbo àwọn kan máa tó ṣe pé etí wọn ò dára, tó ṣe pé etí wọn bí ó gé àbí wọn kì í fi ń gbọ́rọ̀ dáadáa.